Ọ̀pọ̀ ìgbà ojoojúmọ́ ni máa ń ra epo sínú ọkọ̀ mi. Ìgbà mí tí n bá ra epo tó pọ̀, ó máa ń tóbi ijọ́ kẹta sí ijọ́ kẹrin kí n tó ríra epo mi láti fi kún. Lẹ́yìn ìgbà yẹn, tó bá di ijọ́ tó tẹ̀lé, màá wa ma ra epo díẹ̀ síi lójoojúmọ́ láti fi máa fi kún díẹ̀díẹ̀.

A mo nífẹ̀ẹ́ sí ìmọ́lẹ̀ òwúrọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nítorí ìmọ́lẹ̀ ọ̀tún ni mo máa ń rí sí. Tí bá sì ti rí imọ́lẹ̀ òwúrọ̀, ó máa ń sọ sí mi lọ́kàn rí pé ọjọ́ tuntun ni ẹni, ení yi máa yàtọ̀ sí ọjọ́ àtẹ̀yìn wá, ǹkan tuntun máa ṣẹlẹ̀ àti pé ǹkan máa yípadà sí ọ̀tún.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí mo lérò fún ìlera. Oúnjẹ tí wọ́n bá sọ àbí tí àwọn dókítà bá gbà wá níyànjú láti jẹ fún ìlera wa láti ní ìlera tó péye àti láti jẹ́kí ó ṣiṣẹ́ fún ago ara wa, òhun ni mo máa ń jẹ.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn, ajá sì ni. Mo nífẹ̀ẹ́ ajá lọ́pọ̀lọpọ̀ àti kékeré ni àwọn òbí mi ti fẹ́ràn nǹkan ọ̀sìn ní èyí tó jẹ́ ajá àti ológbò. Àmọ́ ní pàtó ajá ni mo fẹ́ràn jù lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn nígbà tí wọ́n bá ń sọ ìròyìn àbí wọ́n ń ṣe eré ìdárayá ní orí ẹ̀rọ amóhùnmáwòrán. Mo máa ń wo àwọn ètò lóríṣìíríṣìí, nípa ètò ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká.

Bó tilẹ̀ jẹ́ wípé mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe àgbékalẹ̀ àwọn ohun tí màá ṣe ní ọjọ́ iwájú bí i ọ̀sẹ̀ mẹ́ta sí ìsín, ọ̀sẹ̀ mẹ́rin sí ìsín, ọdún kan sí ìsín, mo ò kí máa ń gbe sí ọkàn púpọ̀ jù nítorí kó má jẹ ìgàba jù fu ọkàn mi kó má sì fa ìrònú.

Bẹ́ẹ̀ni, mo máa n kọ ìròyìn ní ibi iṣẹ́. Bẹ́ẹ̀kẹ̀ ni ọ̀pọ̀ ìgbà ni mo ti kọ ìròyìn, ìròyìn nípa ohun tí ó ṣẹlẹ̀ ní ibi ẹnu iṣẹ́ mi. O ní ọjọ́ kan tí nǹkan nkan dín nínú ibi iṣẹ́ mi, wọ́n sì ní kí n kọ ìròyìn nípa e àti ohun tí mo mọ̀ nípa rẹ̀

Oṣù kejìlá nínú ọdún òun ni mo fẹ́ràn jùlọ torí oṣù yìí jẹ́ oṣù ayẹyẹ àti oṣù ìrántí ọjọ́ ìbí Jésù Kristi olúwa wa. Ó sì tún máa ń jẹ́ kí n ronú nípa ohun tó ti ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún láti oṣù kìíní títí títí di oṣù tó kẹ́yìn.

Ohun tí mo máa ń ṣe láti tayọ ju àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi lọ ni wípé mo máa ń mú iṣẹ́ mi lókoókun dùn, mi ò kí sì máa ń rojú iṣẹ́, ohun tó bá ní kí ń ṣe níbi iṣẹ́ màá yá ṣe lójúmọmọ àti lásìkò torí kó má ba à sí ọ ìfẹ́wẹ̀ẹ́núkù ni ní àtẹnu àwọn ọ̀gá.

Mi n fibẹ̀ fẹ́ràn láti má ra oúnjẹ ní òpópónà, àmọ́ ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan nígbà tí mo bá jáde bóyá ebi ń pa mí àbí mi ò lè rọjú kí n délé, nígbà yìí nìkan ni mo máa gbìyànjú láti ra oúnjẹ ní òpópónà.

Bo tilẹ̀ jẹ́ pé mo máa ń wò lórí amóhùnmáwòrán àti lórí ẹ̀rọ alágbèéká mi bí àwọn ènìyàn tí ń ṣe yoga. Ó máa ń wù mí láti ṣe ní tòótọ́ àmọ́ mi tí ìbẹ̀rẹ̀ rẹ̀ ẹnuẹnu ni mo máa fi ń bẹ̀rẹ̀. Ó kàn wù mí lọ́pọ̀lọpọ̀ ni.

Ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń beèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mi n bá mọ ibi tí mò ń lọ àti wípé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ mi tí wàá gbà sí àdúgbò náà nìyẹn ni mo máa ń beèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn. Àmọ́ ní ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń lo ẹ̀rọ tí ó mọ ìlú èyí tí iléeṣẹ́ Google.

Bẹ́ẹ̀ni, kódà nígbà tí mo fẹ́ gbà iṣẹ, wọ́n béèrè lọ́wọ́ mi pé ṣe mo lè ṣiṣẹ́ tójú wákàtí lọ, mo sì dáhùn pé bẹ́ẹ̀ni. Torí náà ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣiṣẹ́ tójú wákàtí iṣẹ́ mi lọ, àmọ́ wọ́n máa ń fún mi ní owó pẹ̀lú wákàtí tí mo ń lò.

Ọjọ́ abameta tàbí ọjọ́ àìkú, torí ọjọ́ ìsinmi, òun ni mo máa ń fọ ọkọ̀ mi láti òkè dé ìsàlẹ̀. Àmọ́ ní àárín ọ̀sẹ̀ tí ń ṣe ọjọ́ iṣẹ́, mo kò lè dára omi sí lára láti fi fọ ìdọ̀tí kúrò.

Oúnjẹ àárọ̀ àti alẹ́ òhun ló ṣe pàtàkì, mo sì máa ń fẹ́ràn láti máa jẹ òkèlè. Àmọ́ ní ọ̀sán, àwọn pàpanu àbí búrẹ́dì, oúnjẹ tí kò le, tí kò lágbára tí kì ń ṣe òkèlè, òhun ni mo máa ń fẹ́ràn láti máa jẹ lọ́sàn án.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀ nítorí pé mo mọ wípé ó ṣe kókó ṣe pàtàkì kí ènìyàn àbí awakọ̀ tẹ̀lé àwọn òfin yìí. Nítorí òun ló máa ń pa ojú ọ̀nà mọ́ tí ó sì má ń dẹ́kun ìjàmbá ọkọ̀. Idi ni èyí tí mo fi fẹ́ràn láti máa tẹ̀lé.

Èmi jẹ́ èèyàn kan tí yóò s sè, tí ó fẹ́ràn láti máa ṣe àdéhùn lọ títí. Uhm, tí n bá ṣe àdéhùn mo máa ń fi sí ọkàn gidigidi torí ó máa ń wà ní ookan àyà mí àfi bí ẹni pé mo jẹ ènìyàn ní gbèsè, tí n bá sì jẹ ènìyàn ní gbèsè, ọkàn mi í kì n bále nítorí náà mi í kì n gbàgbé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi tí n bá wà pẹ̀lú ènìyàn àfi tí ẹni tí n bá fi oúnjẹ mi lọ tó bá ní ohun ọ̀jẹ̀ àbí ohun ti yó àbí ebi ò pa óun, òhun nìkan ni mi ò ní pín oúnjẹ mi jẹ. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà ni mo máa fi ń lọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi bóyá ó máa jẹ.

Ní ẹ̀ẹ̀kọ̀kan àmọ́ kì í ṣe ọ̀pọ̀ ìgbà ni ẹyin máa ń fọ́ mi ni máa ń ro mi eléyìí ní ìgbà mìíràn tí bá ti sùn pẹ̀lú ní ọ̀nà tó jẹ́ wípé ò ń fa ẹ̀yìn ríro àbí mo ṣiṣẹ́ tí ò ní ṣe pẹ̀lú ẹ̀yìn àbí mo jókòó fún ìgbà pípẹ́.

Bẹ́ẹ̀ni, ní ẹ̀ẹ̀kan rí mo ti ṣìnà, mo lọ sí àdúgbò kan tí mi kò lọ rí. Mo bá rò wípé ọ̀nà kan ó máa jáde sí ọ̀nà ìta àbí ọ̀nà ìgbooro. Mo bá gba ọ̀nà yìí, mo wa rí pé ọ̀nà yìí ó máa jáde sí ibi kankan. Mo bá bèrè lọ́wọ́ àwọn ènìyàn pé ẹ̀jọ́ ibi báyìí ni mo ń lọ, lọ bá júwe ọ̀nà fún mi.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń gba àwọn íméèlì àìwúlò, ó sì máa ń jẹ́ ohun tó máa ń sún mi nítorí wàhálà rẹ̀ pọ̀. Àmọ́ ní ẹnu ojo mẹ́ta yìí ni mo farabalẹ̀ láti lọ wá àwọn tí wọ́n, àwọn tí wọ́n máa fi ránṣẹ́ tí mo sì ti kùnú láti tẹ̀lé wọn.

A bẹ́ẹ̀ni, mo fẹ́ lè sọ wipé dójú ìwọ̀n, mo mọ àwọn aládùúgbò mi dáadáa àti wípé a máà ń kíra ní ọ̀pọ̀ ìgbà. Ó dẹ̀ ní ìpàdé taa tún máa ń ṣe ní ọ̀sẹ̀ osẹ̀, ìyẹn ni ọjọ́ àìkú.

Gẹ́gẹ́ bí ọkùnrin, ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń gé irun mi. Mò dẹ fẹ́ràn láti máa lo ìpara èyí tí a ṣe fún irun, èyí tó máa ń jẹ́ kí irun dán, kó gún rẹgẹ, kó sì dùn wò, tí ó sì jẹ́ kó dúdú dáradára.

Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ tí mò ń lò, òun ni aláwo èyí tí a bá jókòó lórí lẹ́yìn tí a bá ṣe ìgbọ̀nsẹ̀ ṣọ̀tàn, á máa mú omi a dà si. Àmọ́ èyí tí èmi ń lò, èyí tí a máa tẹ ǹkan kan lára ṣáláńgá aláwo èyí tó jẹ́ pé yóò da omi fún ara rẹ̀ láti ti ìgbẹ́ náà lọ sínú ṣáláńgá.

Gíga mi a tó ìwọ̀n bàtà ẹsẹ̀ márùn-ún àbọ̀ kọto mẹ́fà tán. Bí mo ṣe ga tó nìyẹn, bí mo ṣe ga yìí, ọ̀pọ̀ àwọn èèyàn ni ó ní irú gíga mi, mi ò ga jù, bẹ́ẹ̀ ni mi ò kúrú jù.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì òòrùn nítorí tí n bá lọ ní ọ̀sán kí òòrùn má bá tàn sínú lójú òòrùn ni mo máa n ṣe ń lò. Ó sì ń ṣiṣẹ́ dáradára kódà ó ní iwulò lọ́pọ̀lọpọ̀ àmọ́ tó bá ti di ọwọ́ ìrọ̀lẹ́ òun ni màá yọ kúrò torí ìdí tí a ṣe pè é ní gíláàsì òòrùn nìyẹn.

Eẹ̀meeji òtọ̀ọ̀tọ̀ ni máa ń fọ eyín mi lójoojúmọ́, máa ń fọ ní òwúrọ̀ kùtùkùtù tí n bá jí, tó bá sì di alẹ́ kí n tó sùn. Won ò fo ẹnu mi, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń fọ kí n tó jẹun alẹ́, ìgbà mí tí n bá jẹun alẹ́ tán ni ò fo ni mo ń fọ.

Mo fẹ́ràn láti máa lo àkókò pẹ̀lú ẹbí mi. Ìdí nìyí tí ó jẹ́ wípé tó bá di ìparí ọ̀sẹ̀, mo máa ń ní àkókò pẹ̀lú ẹbí mi àti wípé tí ń bá kúrò ní ẹnu iṣẹ́, ìyẹn tó bá fún mi ní oṣù kan, oṣù kan ìgbélé, mo máa ń nífẹ̀ẹ́ láti lò pẹ̀lú àwọn ẹbí mi.

Wákàtí mẹ́wàá ni mo fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Iṣẹ́ mi bẹ̀rẹ̀ láti dédé ago méje àbọ̀ títí di ago márùn-ún ìrọ̀lẹ́, ni èyí tó jásí wípé ago mewaa wàkátí mẹ́wàá, òhun ni mo fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́.

Irú ẹ̀bùn tí mo máa ń fún àwọn ènìyàn, òun ni ago ọwọ́ tàbí fìlà ìgbàlódé, àbí, bàtà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹ̀bùn tí máa ń rà fún àwọn ènìyàn ni wọ̀nyí. Mi ò fẹ́ràn láti máa ń fún àwọn ènìyàn lówó gẹ́gẹ́ bí ẹ̀bùn, mo máa ń gbìyànjú láti wá nǹkan rà fún wọn.

Rárá, mi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan torí ó ma yá mi lẹ́nu ní ọ̀pọ̀ ìgbà bí àwọn kan ṣe ní ìkórira sí àwọn oúnjẹ kankan. Ní àìsàn ìkórira sí àwọn oúnjẹ kankan. Àmọ́ ní tèmi, èmi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan bó tí wu kó kere mọ́

Ìgbà tó kẹ́yìn tí mo lọ rí dókítà, ó ti ṣe díẹ. Ọjọ́ tí pẹ́, ilẹ̀ ti dá mi sílẹ̀. Iyẹn ni ọdún tó kọjá ni mo lọ rí dókítà gbẹ̀yìn ìgbà yẹn mo se àárẹ̀ màléríà. Ìgbà tí mo dẹ̀ lọ rí dókítà, wọ́n fún mi ní abẹ́rẹ́ torí mo fẹ́ràn abẹ́rẹ́ lọ́pọ̀lọpọ̀ nígbà tí ara mi kò bá yá torí mo gbàgbọ́ pé ó máa tí ń ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó dára nígbà tí mo máa ń jẹun. Torí nígbà tí a bá ń jẹun, a kò gbọdọ̀ sọ̀rọ̀, a kò gbọdọ̀-- ibi tó yẹ kí á ti lo ọwọ́, a gbọdọ̀ lo ṣíbí, ibi tó yẹ kí á ti lo ṣíbí, a ò gbọdọ̀ lo ọwọ́. Mo ní ìwà tó dára nígbà tí a bá ń jẹun. Torí mí kí ẹ̀yan bá sọ̀rọ̀, ó lè fa kí ẹ̀yan sọ́ta nígbà tí ẹ̀yan bá ń jẹun. Idi ní yi tí mo fi kó rira rẹ.

Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú inú dídùn àti ọ̀yàyà nítorí gẹ́gẹ́ bí ọkùnrin ní ilẹ̀ Yorùbá tí a bá fẹ́ kí àgbàlagbà, a dọ̀bálẹ̀ àmọ́ ní ayé ìsín, àwọn ọkùnrin àfi bẹ n dọ̀bálẹ̀ mọ́. A dọ̀bálẹ̀ dé àárín méjì bí i gbàpe a sorí kodò dé àárín méjì láti kí ènìyàn tí a bá ń lọ lórí irin. Àmọ́ tó bá jẹ́ ní ilé, a máa ń dọ̀bálẹ̀.

Bẹ́ẹ̀ni, mò máa ń wọ ago ọwọ́, kódà mo nífẹ̀ẹ́ ago ọwọ́ lọ́pọ̀lọpọ̀. Ìgbà mìíràn tí m bá gbàgbé láti lòo jáde, màá ti wọ ọwọ́ mi tán kí tun mọ̀ pé mi ò lóo láti wọ ago. Àmọ́, mo máa ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nígbàmii láti wo ago, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ kí ń lo ago ọwọ́ láti wo wákàtí ọjọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ nítorí ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí wípé tí n bá lọ sóde àbí mo wà láàrin àwọn ẹgbẹ́, ó máa ń ràn láti wọ ìyè ago tó dùn. Ni àkókò àbí mo wà nínú ìpàdé, mo nílò láti wọ ago, mo máa ran láti wo ago pẹ̀lú ago ọwọ́.

Ìgbà tí ọjà tuntun yóò jáde, púpọ̀ nínú àwọn tí wọ́n máa ń ṣe ọjà sí ta láti ta. Ọdún, ìbẹ̀rẹ̀ ọdún bií oṣù kìíní ọdún ni ọjà tuntun máa ń sábà jáde. Àwọn mìíràn ke ni òpin ọdún ni ọjà tuntun tí wọ́n máa ń jáde.

Bẹ́ẹ̀ni mo ní ètò àbò sí orí kọ̀ǹpútà mi. Nítorí pé ètò àbò ṣe kókó ṣe pàtàkì. Nítorí àwọn ajíniníǹkan àti àwọn tí wọ́n máa ń gbìyànjú láti wọ orí ẹ̀rọ kọ̀ǹpútà láti ṣe ininíjàǹbá. Nítorí àwọn ìwọ̀n yìí ni mo ṣe ṣe ètò àbò sí orí ẹ̀rọ kọ̀ǹpútà mi.

Ohun tuntun tí n wù mí láti kọ́ tí ókan mi fà ṣì ohun ni bí a ṣe ń kọ àyè ayélujára àti ohun tí a tún ń pè ní coding ìṣètò. Ohun tó wùn mí láti kọ́ nìyẹn nítorí bope boyá àwọn nǹkan wọ̀nyí wọ́n sì máa wà títí fún ìgbà pípẹ́.

Bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀ kọ́. Nígbà tí bá wọ ọkọ̀ èrò nígbà mí tí kò bá sí ẹ̀rọ amúrun ọkọ̀ tutù, mò máa ń fẹ́ràn láti ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ torí kí atẹ́gùn lè bá wọlé kó lè bá di ohun kan. Àmọ́ tí ẹ̀rọ tó máa ń mú ọkọ̀ tutù bá ń ṣiṣẹ́, mo fẹ́ràn kí fèrèsé wà ní pípádé.

Rárá o, mi ò kí ń mu Ògùn lójoojúmọ́, àti wípé mi ò nífẹ̀ẹ́ Ògùn lọ títí. Kìídí ṣe ìgbà gbogbo ni ara mi ò kì í fi ń yá. Ni ìgbà tí mo ti ṣàìsàn kányìn nísìí, a ti máa lọ bí oṣù mẹ́fà. Ìgbà tí mo ti lo ògùn kányìn, a ti máa lọ síbí oṣù mẹ́ta sí mẹ́rin. Nítorí náà mi ò kí ń mu Ògùn lójoojúmọ́

Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ níṣe pẹ̀lú bí wọ́n ṣe béèrè ìrànlọ́wọ́ àti wípé irú ìrànlọ́wọ́ tí wọ́n bá nílò. Ẹ̀lòmíràn lè nílò ìrànlọ́wọ́ fún owó láti san owó ilé ìwé, tí ó bá jẹ́ pé mo ní owó lọ́wọ́ ní àsìkò yẹn, màá fi owó ránsẹ́. Ẹ̀lòmíràn lè nílò ìrànlọ́wọ́ láti bá ṣe ohun kan tàbí kejì, bóyá torí pé bóyá kò sì ní àyíká lákòókò yẹn ó sì ní kí bá wọn lọ jíṣẹ́ fun eeyan kan. Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ lọ́nà bẹ́ẹ̀ náà àti lọ́nà oríṣiríṣi.

Ilé ìsẹ̀mbáyé, ṣe ó tún mọ̀ sí ilé ẹbí àbí ilé ará? Tó bá jẹ́ ìtumọ̀ rẹ̀ ni mo máa fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé torí ibẹ̀ ni ọ̀pọ̀ ìgbà, ibẹ̀ ni ilé àwọn bàbá bàbá wa, a ní irú ẹ ni ilé ẹbí ti wa. Mo de máa fẹ́ràn láti lọ bẹ́ẹ̀ nítorí a máa rí àwọn ẹbí, àwọn ará, àjọ ṣere, po àjọṣe ayẹyẹ.

Ní agbègbè ibi tí mo wà, ẹ̀rọ ayélujára mí ò ṣiṣẹ́ dédé, ó máa ń ṣe ségesège. Mo máa ń gbìyànjú láti lo ẹ̀rọ WiFi. WiFi ó yàtọ̀, ó ń ṣiṣẹ́ dáadáa àmọ́ kò já fáfá tó.

Oúnjẹ tí mo mọ̀ n ṣe dáadáa, ọ̀hun nà ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Èyí ni ọbẹ̀ èpò àti ọbẹ̀ ẹ̀gúsí. Ọbẹ èpò a máa ń fi kókò ṣe. A lọ kókò nínú ẹ̀rọ, a kúná. Tí a bá lọ̀, a fi iyọ̀ díẹ̀ ṣe. A wá bù sí inú ewé, a gbè kaná nínú omi, a bọ̀ tí ó fi jiná. Ọbẹ èpò ti délẹ̀ nìyẹn. Èyí ọbẹ̀ ẹ̀gúsí, oní bá ṣe, ṣe òun náà.

Ṣé mo mọ̀ bí a ti ń fọn? Fọn, ṣé fọn fèrè àbí fọn pẹ̀lú ẹnu? Méjèèjì ni mo mọ̀. Mo mọ̀ bí a ṣe ń fọn fèrè, mo sì mọ̀ bí a ti ń fi, bí a ti ń fi ẹnu fọn. Bí a ti ń fi ẹnu fọn, bó ti le jẹ́ pé kò tilẹ̀ rọrùn fún mi nígbà tí mò ń dàgbà, but ní gbẹ̀yìn gbẹ̀yìn mo padà mọ̀ bí a ti ń ṣe é.

Àwọn ojú òpó ayélujára tí mo wà, ṣe bí èmi ni Facebook, YouTube, Google, ọ̀pọ̀lọpọ̀ òpó ayélujára ni mo wà. Wọ́n pé oríṣìíríṣìí, wọ́n pọ̀ jaburata tí ó jẹ́ pé mi ò lè rántí wọn mọ̀ gan.

Rárá o, ní ọ̀pọ̀ ìgbà mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Àti wípé àyàfi tí oníbàárà bá bèrè wípé a ṣé àjè lọ jẹ oúnjẹ ọ̀sán papọ̀. Tí mo dẹ̀ mọ̀ pé kò ṣiṣẹ́ ní ọwọ́ mi ní àkókò yẹn, máa ń gbà á. Àmọ́ bí ẹ̀kan abi ẹ̀méjì, abi emẹ́ta ni ó ṣẹlẹ̀ rí.

Rárá o, mi ò kí n fi tùràrí. Ìdí ni wípé tùràrí bó ti jẹ́ jẹ́ pé ó ní òórùn dudùn. Emí ni pàtàkì ní pàtó mi ò fẹ́ràn láti máa fi tùràrí nítorí wípé ó ma ń jẹ́ kí mà wukọ́, kò ń jẹ́ kí n ráyè mi dáadáa.

Àwọ̀ tí mo fẹ́ràn jù lọ ni àwọ̀ òòrùn. Àwọ̀ òòrùn ni mo fẹ́ràn jù. Bó tilẹ̀ jẹ́ pé mo nífẹ̀ẹ́ àwọn àwọ̀ oríṣìíríṣìí bí i àwọ̀ ewé, àwọ̀ dúdú nígbà mí mọ̀, àmọ́ àwọ̀ òòrùn ni mo fẹ́ràn jù lọ.

Ìgbà tó kẹ́yìn tí mo pàdé ọ̀rẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi, òun ni nígbà tí a ṣe ìpàdé àwọn ọ̀rẹ́ àtijọ́, ìyẹn ní àwọn táa jọ lọ sí ilé ẹkọ girama, a ṣe ìpàdé láti ṣe àjọyọ̀ papọ̀ ní ilé ẹ̀kọ́ tí a lọ ní ìgbà yẹn.

Mi kò sí ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ ní pàtó. Gbogbo ẹ̀fọ́ òun ni mo fẹ́ràn. Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa se orúkọ tí wọ́n máa ń pe ẹ̀fọ́ yìí, àsèpọ̀ ni wọ́n máa ń pè ní Edika-ikong. Ẹ̀fọ́ àwọn Igbo ni. Wọ́n máa ń po ẹ̀fọ́ úgú àti ẹ̀fọ́ gúre tí ó jẹ́ ti Yorùbá. Ẹ̀fọ́ úgú ti Igbo, ti gúre Yorùbá. A wá ṣe pọ̀, a ṣètò ẹ̀ pọ̀. Ẹ̀fọ́ òun ló ń jẹ́ tí mo fẹ́ràn jù.

Ahn bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn, sí ìpínlẹ̀ mìíràn ní orílẹ̀ èdè mi. Ibi tí mo lọ yìí ó jìnnà ìrìn ọjọ́ méjì ni nínú ọkọ̀, tí a bá wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ọjọ́ méjì la o lò lọ́nà tí a fi dé bẹ́ẹ̀. Àsìkò yìí ni ìgbà tí mo lọ sin orílẹ̀ èdè mi, ó sì jẹ́ ìrírí tí mo nífẹ̀ẹ́ sí, tí ń bá rántí rẹ̀.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó jẹ́ ìbáṣepọ̀ tí ó dánmọ́rán gidi gan. Ìdí ni wípé mo jẹ́ ẹnìkan tí ó mú iṣẹ́ ní òkúkúndùn, mò ń ṣiṣẹ́ mi dédé, mi ò sí ń kùn àbí rọra nígbà tí a bá gbé iṣẹ́ fún mi. Oga mi kẹdẹrẹ, ó jẹ́ ẹni tí ó ní ìwà ìrẹ̀lẹ̀

Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ọjà òun ni oṣù tó kọjá. Ni àsìkò ìgbà tí a ṣe ọdún Kérésìmesì, ìyẹn ọjọ́ tí a bí Jésù Kristi. Ìgbà yìí ni ó kẹ́yìn tí mo lọ sí ọjà láti lọ ra àwọn oúnjẹ àti ohun èlò tí a ó fi sebẹ̀ àti láti dáná.

Èso tí mo fẹ́ràn láti jẹ ju ohun ni ìbẹ́pẹ. Ìbẹ́pẹ jẹ́ èso tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀. Ìdí ni wípé bí ó ti máa ń ri lẹ́nu, mo fẹ́ràn èyí tí kò pọ́n púpọ̀ jù, tí ó sì rọ jù. Èyí tó jẹ́ pé tí bá jẹ ẹ́ lẹ́nu, o máa máa dún kéré.

Rárá mi ò kí ń wọ ìborùn, nítorí nílẹ̀ Yorùbá ọkùnrin ò kí ń wọ ìborùn, óge obìnrin ni. Fìlà òun ni ọkùnrin máa ń dé. A ní oríṣi fìlà nílẹ̀ Yorùbá tí ọkùnrin lè dé.

Ohun, ohun tí mo rántí jù nígbà ọmọdé mi ni, nípa ohun kan tí a rà, oye tí a rà ọ̀kan ní orílẹ̀ èdè mi. Ó sì máa ń yá mi lẹ́nu wípé ohun kan tí a rí rà láyé ìgbà mi kò rí bẹ́ẹ̀ mọ́ láyé ìsín, ó tì di ìlọpo ìlọpo.